Bẹ́ẹ̀ni, mo ti lé òṣìṣẹ́ mi kúrò níṣe rí ní àtọ̀rí pé ó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, ó sì ń ṣe àfọwọ́ra. Yálà bí i ká kówó síbi kan, kó jí. Ká ṣe product ta ń ṣe iṣẹ́ ta ń ṣe, kó jí. Kọ́ lọ́ máa jita, kọ́ lọ́ máa gbówó lẹ́yìn lọ́wọ́ àwọn alábàárà mi lẹ́yìn. Idi eléyìí ni mò ṣe le kúrò níbi iṣẹ́. Kò jẹ́ olótítọ́ ó sì jẹ́ ọmọ tó máa ń ṣe àfọwọ́ra, ọmọ n mú kánmokan lẹ́nu iṣẹ́.

Mo máa ń búró àwọn oníbàárà mi ní oríṣiríṣi ọ̀nà. Mo máa ń búró wọn nípa kí n pe wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n sì máa ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wọn. Nígbà tí mo bá rí pé bó yá àtẹ̀jíṣẹ́ wọn ní ìṣòro, mà á lọ sí ibi ibùjókòó wọn láti lọ ṣe àyẹ̀wò wọn kí n lọ bèèrè ìlójúkọ tí wọ́n ní lórí ọjà tí wọ́n ń tà àti báwo ni èrè ọjà tí wọ́n ń tà ṣe rí. Mo máa ń lọ gbe wọn wò dáadáa nípa kí n pe wọ́n lórí fóònù àbí kí n fe àtẹ̀jíṣẹ́ fún wọn lórí ayélujàrà.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ohun ni coffee. Mo máa ń mú coffee láàárọ̀, mo dẹ̀ fẹ́ràn kí ń máa mú ní gbígbóná. Mo mú ú láàárọ̀ kí n tó kúrò ní ilé, mo sì tún fẹ́ràn kí ń máa mú tí bá dé ibi iṣẹ́ ná. Mo fẹ́ràn gbígbóná coffee kí ń máa mú. Ó jẹ́ tí mo bá mú báyìí mo je eyan kan tí ò ń gbẹ mí dáadáa, tí mo bá mú tán ara mi á wá balẹ̀. Tí mo bá tíì fún coffee lójúmọ́ mi ò tíì gbádùn, but tíì máa mú tán, mo má ni le kọ̀jù ṣíṣe mi dáadáa.